Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàásiṣepọ̀ mi dán mọ́ron i mọ́ron i. Ṣùgbọ́n tí a bá ní báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣepọ̀ mi. Gẹgẹ́ bí a ti mọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ náà ni ó máa ń jẹ́ kí ìlọsíwájú wà. Fún ìdí èyí, mo máa ń bá àwọn alábàásiṣepọ̀ mi so ìfọwọ́sowọ́pọ̀ gidigidi gan. Ṣùgbọ́n nínú gbogbo e pátápátá eléyìí tí mo fi bẹ̀ẹ̀ rí pé ó ṣe pàtàkì jù náà ni pé, bí èmi àti àwọn alábàásiṣepọ̀ mi ṣe máa ń jọ ń ṣiṣẹ́ níṣe pé, ìṣe eré. Ní ọ̀pọ̀ ìgbà ni a ti sọ ilé iṣẹ́ di ilé eré tó jẹ́ wípé a máa ń ṣe àwàdà, àwàdà kéri kéri, a máa ń ṣàwàdà, a máa ń bá ara wa ṣeré, a máa ń ṣàjọyọ̀ lóríṣiríṣi ní ìgbà tí a bá wà ní ibi iṣẹ́. Eléyìí ló máa ń jẹ́ kí iṣẹ́ wa yá tó sì máa ń jẹ́ kí ni tó sì máa ń jẹ́ kí iṣẹ́ ò wù wa ṣe. Torí ta bá ń wo iṣẹ́ tí à ń ṣe láti tàá, pápa jù lọ ní àwọn ìgbà kan tó pé tí a bá ṣe iṣẹ́ tán, àwa gan ún ó rí iṣẹ́ tí a ṣe pé, à, iṣẹ́ tí a ṣe ló pò tó báyìí, a à sì mọ̀ gbà ta ṣe, a à mọ̀ gbà tí a ṣe tán, a à mọ̀ gbà ta ṣe kù bẹ́ẹ̀. Ìdí ni wípé ní gbogbo ìgbà kú gbà ta bá ń ṣe iṣẹ́ lọ́wọ́. A kì í sábà, a má ń, a má ń ṣe, a má ń bá ara wa ṣe àwàdà, a sì máa ń bá ara wa ṣeré. Ìdí nìí tó fi ṣe wípé iṣẹ́ ti wá ó ti gba dún mo wa ní ọ̀pọ̀ ìgbà tó ṣe wípé, a à ní mọ ìyàtọ̀ láàárín eré àti iṣẹ́ mọ́. Torí nígbà ta bá padà wá ṣe tán, oníkálukú wa kò ní rẹwà jù. Ní ọ̀pọ̀ ìgbà ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn tajọ́ ń siṣẹ́ pọ̀ ló máa ń sọ pé, nígba mi gan, ilé ó kì í wù àwọn lọ mọ́ látàrí pé ìbáṣepọ̀ ní ẹnu iṣẹ́ ó ti dán mọ́rinmọ́rin. Ni ígbà kú gbà tí wọ́n bá wà ń ílé, iṣẹ́ a máa wù wọ́n, ibi iṣẹ́ a máa wù wọ́n lọ torí wọ́n mọ̀ pé, inú wọn ó dùn ta wọ́n bá de ibi iṣẹ́ látàrí àwàdà àti eré àti, fàájì ta máa ń ṣe.

Ohun tí èèyàn báa ti ń tà tó mú owó wọlé fún yàn, à ó di dandan kí èèyàn máa ṣe ìtọ́jú wọn. Dandan ni láti máa ṣe ìtọ́jú wọn. Ó ní ọjà tí mọ́ ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí ni ilé iṣẹ́ tí mò ń bá iṣẹ́ tà ti ń tà à búrẹ́dì. Ilé iṣẹ́ yìí a yatọ sí wípé boya mo gbọ́dọ̀ wípé ṣe mò máa ń ṣe ìtọ́jú ọjà gan. Ó pọ́n-- wọ́n pọ́n ni dandan fún wa láti ṣe ìtọ́jú ọjà torí pé tó bá ṣe pọ́n ohun tí o fẹ́ tà ni ó ṣe tètè rí ta sí. À ọ́pọ̀ ìgbà ni a máa ń lọ sí orí ìkiri ta máa ń kiri ọjà tó sì jẹ́, tó jẹ́ wípé nígbà táa bá dé orí ìkiri tán táa ń kiri ọjà fún àwọn èèyàn tán, à oríṣìíríṣìí nǹkan ló máa ń ṣẹlẹ̀ níbẹ̀. À tó jẹ́ pé àwọn tí ọjà máa yá nígbà mi, ọjà sì kí ń yá nígbà mi. Nígbà tí ọjà bá wá yá, ìgbà tí ọjà ò bá yá, àwọn ọjà ta ba fẹ́ kó padà wá sí ilé iṣẹ́, ó lè má rí bí n, ó lè máa rí gẹ́gẹ́ bí a ṣe kó kúrò níbẹ̀, ó lè máa túntùn mọ́. È fún àpẹẹrẹ ọjà tí a gbé tó dúró dáadáa nígbà táa fe gbe kuro. Látàrí pé ó ti wà nú mọ́tò, ó ti ń bí káàkiri mi, káàkiri mi, káàkiri, e yóò ti, yóò ti rí bákan bákan, ó lè máa dà tó bó ṣe yẹ kó dà tó mọ́. Fún ìdí èyí, à oríṣìíríṣìí ọgbọ́n na laa máa ń dá sí. Àwọn ìgbà mí wà to se pé ọ̀nà tó ti dáa jù ni pé ọ̀nà tó ti dáa jù ni pé táa bá rí ẹni táa lè tà fún ni àwọn èèyàn tó bá pẹ́, wón máa yọ ọ́ jẹ́ tí wọn kì í ṣe aláratuntá. A tètè mú àwọn iru eleyii, a tètè mú sí wọn. Tàbí a rí àwọn nǹkan tó ṣe wípé bóyá ìṣọwọ́ gba ọjà tí wọn ò pò gan, wọn a máa gbọ́jà púpọ̀. A fún ìdí èyí, a mú, a sì ṣe kìní, a sì tà fún àwọn na. Ngba táa bá wà tà fún wọn yóò wá jẹ́ kó máa ku àwọn ọjà dáadáa nínú a ọkọ̀ wa. Ṣùgbọ́n à látàrí pé kí ọjà yìí ó má lè máa di ohun tí ó máa bàjẹ́ àbí tí ó máa rí bí mo ti sọ pé ó máa ń rí yẹn, a máa ń ṣe ètò lórí pé à a máa ń ṣe ètò àti ìtọ́jú lórí wọn láti jẹ́ wípé táa bá ṣe kó wọn sínú ọkọ̀, àa ní jẹ́ kí ó sì ńi bá ṣe máa n tọ̀, tó sì jẹ́ pé kò ní máa rún àbí kò ní máa dà rú. Tító yìí ó le, ó sì máa ń gba àsìkò. Ṣùgbọ́n látàrí pé dandan ni fún wa láti ṣe ìtọ́jú ọjà wa kí ó sì lè wà ní à kó lè wà ní dá-- kó lè wà ní ehn ipò tó dáa jù nígbà kúgbà táa ba fe ta fún àwọn oníbàárà. À wa rí pé ó pọn dandan fún wa láti ṣe ìtọ́jú rẹ̀ láti jẹ́ láti ṣe, láti, eh láti ṣe wàhálà tí ó tó tó àti tó yẹ kótó di pé a wá gbé e jáde fún àwọn èèyàn láti lọ tà á, abi láti lọ jẹ ẹ́.

Ìwà ìṣòwò mi dá? Lóòtọ́, tí n bá sọ eleyi ni ìtàgbàngbà pé ìwà ìṣòwò mi dá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ó sọ pé kò yẹ kí n lè sọ bẹ́ẹ̀ torí pé ẹni tí ìwà rẹ̀ bá dá, ọ̀un kọ́ ni yóò sọ, àwọn èèyàn ni wọ́n ó sọ. Ṣùgbọ́n èmi náà ti rí oríṣiríṣi orisirisi ohun tí àwọn èèyàn ti sọ nípa mi, tan sí sọ́kàn mi lójú dáadáa lórí ìwà mi lórí ìṣòwò. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ tún rè, ní gbogbo ìgbà kúgbà ti ba n se tí mo bá wà lẹ́nu iṣẹ́, ohun tí àwọn eeyan sa bá máa fi ṣe fún mi nígbà gbogbo tí mo wà lẹ́nu iṣẹ́, mo máa ń rí ìyàtọ̀ dáadáa. Àti pé ní gbogbo igba tí mo bá gbaṣẹ́, àkoko tíì mo gbaṣẹ́ owó tí mò ń gba nígbà náà, wọ́n sún sókè sí i látàrí wípé àwọn èèyàn róyìn bí mo ṣe máa ń dá àwọn lohun sí, bí mo ṣe máa ń tọ́jú àwọn oníbàárà sí lórí ìṣòwò mi. Ǹkan tí mo sì rí tó jẹ́ ǹkan tí ó rán mi lọ́wọ́ láti jẹ́ kí ìwà ìṣòwò mi kó rí dáadáa, òun ni wípé mo ń mú àwọn oníbàárà gẹ́gẹ́ bí ẹbí. Yóò sì níra fún ẹbí èèyàn láti lọ síbò mi lọ ra ǹkan tí èèyàn ń tà ní àkókò tí èèyàn ń tà yẹn. Ohun tó fà á nì tó se je wipé àwọn èèyàn ń wò pé ìwà mi dá. Ohun tí mo sì sábà máa ń ṣe jù náà ni wípé mo máa ń-- kì í ṣe pé mò ń topinpin, ṣùgbọ́n mo máa ń gbìyànjú àti mọ̀ nípa àwọn èèyàn yìí dáadáa láti bá wọn sọ̀ro fún wọn ní ìmọ̀ràn àti pé kí èèyàn tún gbàwọn niyanju. Lórí àwọn ǹkan kan àti àwọn ǹkan àlàmọ́rí mìí lórí ìgbésí ayé wọn. Eléyi lo, àti pé ohun tí tun wa sábà tún máa ń rán mi lọ́wọ́ jù ni pé mo máa ń bá wọn ṣe àwàdà. Eléyi ti máa ń rán wọn lọ́pọ̀lọpọ̀ torí gbogbo ìgbà tí mo bá sí n bẹ̀ gan, wọ́n á ti máa retí ìnílẹ̀ pé ẹni tó fẹ́ dé, tí ó si je pe ó mú ki o mu irẹ́pọ̀ wá láàrín emi àti àwọn oníbàárà. Fún ìdí èyí, mo lè sọ pé ìwà ìṣòwò mi bẹ́ẹ̀ ni ó dára gídigidi gan.

Tí ó bá jẹ́ pé ìwọ ń fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣe mo máa ń ka àdéhùn kùn dáadáa. Àdéhùn ni àdéhùn máa ń ka kún dáadáa, máa ń ka kún dáadáa torí àdéhùn tá ń wo yìí gbèsè ni. Ni gbogbo ìgbà tí mo bá ṣe àdéhùn mo ní ìgbàgbọ́ pé ó ti dàgbàgbọ́ pé èèyàn jẹ gbèsè sílẹ̀ ni. Fún ìdí èyí mo máa ń gbìyànjú àti mú àdéhùn mi ṣẹ. Ohun tí ó ṣe pàtó máa ń ṣẹlẹ̀ jù ni wípé tí mo bá pé ó yẹ, tó mú mi láti máa mú àdéhùn ṣẹ ni wípé láàkọ́kọ́na ọmọ Mùsùlùmí ni mí. Kí èèyàn bá jẹ́ jẹ́ ẹni tí ó máa àdéhùn ṣe, ó wà lára àwọn eṣẹ́ tí Ọlọ́run bá kó ìrájò. Fún ìdí èyí mo máa ń gbìyànjú gbogbo ipá mi, ipá pàtà láti máa ṣe àdéhùn tàbí láti máa àdéhùn ṣẹ. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú àti kó ra míníjànu lórí pàápàá jùlọ ní gbogbo ìgbà kígbà tí inú mi bá ń dùn mo máa ń rọra nígbà náà láti ṣe àdéhùn. Torí nígbà tí èèyàn bá ń dùn, èèyàn kì í mọ̀, èèyàn kò mọ sọ ni. Ẹni tí ẹni sì ń sọ fún pé èèyàn ṣì gba, èèyàn ṣàwọ fún òun, òun ò ti fi sọ́kàn. Ṣùgbọ́n ìwọ tó ṣe àdéhùn kò le má fi sọ́kàn. Fún ìdí èyí mo máa ń gbìyànjú àti máa tẹ̀lé wọn ṣàdéhùn wà ra pàápàá jùlọ nígbà kúgbà tí à inú mi bá ń dùn. Torí pé tí èèyàn bá padà mú àdéhùn yìí ṣẹ wàhálà ayé gidigidi ni. À tó fi mọ́, tó ṣe pé ní gbogbo ìgbà mi gan ní Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú àti jókòó fẹ́yìntì owó mú sí. Àwọn àdéhùn wo ni mo ṣe lónìí, àwọn wo ni mo ṣe lánàá, àwọn wo ni mo ṣe fáwọn eyan ti mo sì mú ṣẹ. N ì le bá à fi gbí wọn léèrè láti fi sún síwájú torí gbèsè ò kí ni àdéhùn, ó ti gbèsè ni àdéhùn. Fún ìdí èyí mi ò fẹ́ràn láti máa jẹ gbèsè. À mo rantí ìgbà kan tí mo ṣe àdéhùn fún ẹni kan pé òun ó ra ẹ̀rọ ìlewọ́ fún un. Ṣùgbọ́n tí ì náà padà dojúkọ lẹ́yìn ìgbà náà, ó ní agbára tún ṣe pé èmi gan à ti jẹun kó lọ ṣanú. Ṣùgbọ́n èèyàn yìí ti fi sọ́kàn gidigidi gan pé à ó ti fi sọ́kàn gidigidi gan pé àá ẹni yí ò ṣe tó máa ń jẹ́ àtí àdéhùn, ó ti náwó ra fún un yóò ra fún mi ni. Àìpẹ́ ìgbà náà ni mo kọ̀sẹ̀ wá kọjá tí mo rí pé ẹni yìí fi ojú burúkú wò mi. Kí ló dé bá ti máa padà bí lónìí tí mo ní màá ra fún mi? Mo wí à tọrọ lọ̀run, èmi ti gbàgbé. Kì í ṣe pé mo gbàgbé náà bá òun ṣùgbọ́n kò sí owó, kò sì ṣọwọ́ lọ́wọ́ mi torí ẹni tí mo ti fi ra. Fún ìdí èyí àdéhùn ò sì ṣe, ó ní agbára. Mo sì, èmi sì kára mọ́ rẹ̀ gan ní apá ọ̀dọ̀ tèmi torí pé lọ́wọ́ apá ọ̀dọ̀ tèmi ò gbèsè ni àdéhùn ò ṣe ṣe.

N kò rọ̀ síbẹ̀ nípa tó oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán o. Ah oúnjẹ eléto wàtíwà nìkan. Àti pé ní eléto gbogbo ìgbà, kugbà tí mo bá ń dàgbená, mi kì í sábà jẹun ní ọ̀sán. Ah nígbà tí mò ń sì wà ní ilé ẹ̀kọ́ gíga, ah ó ni mo máa ń lọ, ọ ní, ọ ní-- nígbà tí mò ń wà ní ilé ẹ̀kọ́ gíga ni mo ní oúnjẹ kan ṣoṣo pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, ọ̀nà sì ni gààrì mumu. Ah tí màá tí, gbogbo ìgbà tí màá ti dé láti ilé ẹ̀kọ́ báyìí, tí màá ti dé sí ilé padà, nǹkan alákoko tí wọ́n máa ń gbé nàá ni gààrì tí màá sì mú yóò báa kan. Ah ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni ó máa ń, bó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ like fún ah ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, òní yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó ń yá tí mò ń kó ní àbe àwọn òbí mi, mi kì í sábà jẹ oúnjẹ ọ̀sán bẹ́ẹ̀ náà. Ah nígbà tí mò ń wà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi ní Yàrá ìdílé ọdún tó lọ, ohun tí mo sábà máa ń jẹ lọ́sàn-án náà ni, wọn sábà ra nǹkan jẹ lọ́sán. Ọ̀dọ̀ ìyá Samueli tí màá lọ ra ah ànàmọ́, ànàmọ́ dídín tí màá rà tí màá sì tura Coca Cola sí, tí màá sì mú, òun ló sábà. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí náà, mi kì í sábà jẹ nǹkan kan lọ́sán lọ́wọ́lọ́wọ́ báyìí torí oúnjẹ àárọ̀ mi máa ń sún mọ́. Ah ó máa ń sún mọ́ bí i ọ̀wọ̀ àgó mọ́kànlá àti àgó méjìlá nìkan ńgbà mi. Ó ṣe pé mi ò ní lè jẹ nǹkan kan mí mọ ní ọ̀sán ọjọ́ náà. Fún ìdí èyí, ah mi ò ní lè jẹun mọ́ ní ọ̀sán, ó tún di alẹ́ kí n tó lè jẹun. Lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn, mi kì í sábà jẹ nǹkan kan ní ọ̀sán. Ṣùgbọ́n lẹ́tẹ̀lẹ́ẹ̀, ah àti pé nínú gbogbo àwọn ìgbà tí mo máa ń jẹ oúnjẹ ọ̀sán dáadáa, oúnjẹ ọ̀sán tí mo sì fẹ́ràn jùlọ ni, tí mo sì rántí dáadáa náà ni ti àsa Samueli tí mo máa ń ra ànàmọ́ dídín àti Coca Cola ní ọwọ́ wọn.

Ah! Ṣé mo máa ń rà àlùkò lórí íńtánẹ́ẹ̀tì nígbà kan? Ìgbà kan mo máa ń rà nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ìdí ṣìní wípé à gbogbo nǹkan ti rọrùn pẹ̀lú íńtánẹ́ẹ̀tì torí àá nǹkan tí mo fẹ́ rà mo leè máa yẹ̀ ẹ́ wò lórí, lórí ẹ̀rọ ìgbéléwọ́ mi tí máa sì rí n tò, tí máa sì rí n tọ́ wù mí kí n sì rà láti ibẹ̀. Ó dá ẹnu ọ̀nà mi ni wọ́n ó gbé wá. Irọ̀rùn yìí pọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n rí nǹkan gẹ́gẹ́ bíi àh! Ohun tó da te pé a máa ń ṣe. Ṣùgbọ́n ìgbà tí àwọn nǹkan méjì kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀, òun ní lílò ẹ́ íńtánẹ́ẹ̀tì fi ra nǹkan ni àá ni ó dínkù tí mi n fi bẹ̀ lo mọ́. Nkan alakokọ́ ni wípé à tí ẹyan bá ra nǹkan, nǹkan olówó ńlá tí wọ́n sì wá gbé wá fún ẹyàn, ìyẹn tàbí ibi tí ẹyan ti rà á lórí íńtánẹ́ẹ̀tì wọn máa gbé wá fún ẹyàn. Bí bí tọ́n bá gbé wá kì í fi bẹ̀ pé sígbà náà tí àwọn òle fiwaja àwọn onítọ̀hún. Lẹ́yì to jé pé ó máa ń fẹ́ dàbí pé àwọn ènìyi ni wọ́n rán àwọn olè wá, kan tún wá tún òun tí wọ́n tà fún wa láti kan tún wá tún jí padà. Nǹkan alakoko nu. Ǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé lẹ́nu ijọ́òbì mélòó kan yìí a o ó ìyẹn ó gba gbogbo itá gan. Tó ṣe wípé gbogbo àwọn ènìyàn ni wọ́n, wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Tọ ṣe wípé gbogbo ìgbà tí ẹyan bá ti ra nǹkan ó ní àṣà, ko dá wọn sọ̀dí àṣà. Àṣà tí wọ́n ti sọ̀dí ni à ìléèbó ni wọ́n ti máa ń pèé wá ní "what i order versus what i get". Itumo re ní pé n tí mo rà lórí íńtánẹ́ẹ̀tì àti n tí wọ́n gbé wá fún mi, ìyàtọ̀ gé gede, gede, gede ọ́ wá tiwa di pé ó wà ń bẹ̀ gidi, gidi gan. Tọ ṣe wípé tí ẹyan bá ra nǹkan bóyá ìgbéléwọ̀n rẹ̀ re ye ko jẹ́ bọ́ya ogójì wọ́n le gbé ìta, wọ́n le gbé ọ̀gbọ̀n wá. Fún ìdí èyí àwọn èèyàn ti wa ri wọn gẹ́gẹ́ bi ẹni pé wọn ṣe gbọ́kàn lé, wọn ṣe fi ọkàn tán. Fún ìdí èyí, kó n ṣemí nìkan rira nǹkan lórí íńtánẹ́ẹ̀tì tí diku gan káàkiri gbogbo ilẹ̀ wá ń bí. Mi o le so bóyá ni òkè òkun, irú kan báyẹn le ma ṣẹlẹ̀ torí àwọn ìjọba ibẹ̀ burú, won o dàbí àwọn ìjọba ti wa n bi to se pe ti irú nkan báyẹn ba ṣẹlẹ̀ won ki n da kúnra láti mu àwọn to n wu ìwà ìbàjẹ́ lolokan ojokan. À fún ìdí èyí mo máa ń lo, mo máa ń lo, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa nígbà kan rí ṣùgbọ́n nísìnyí ó ti dikù gidi, gidi gan torí mi ò fẹ́ wàhálà. Mi sì fẹ́ n tí màá rojọ́ àbí nǹkan tí to jé pé ti máa máa kábàámọ̀ pé mo ṣe.

Bẹ́ẹ̀ni mo wọ gíláàsì. Gíláàsì mi ní wíwọ̀ ọ bẹ̀rẹ̀ ní ọdún méjì sẹ́yìn. Kò kí ṣe gíláàsì lásán, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ò fi bẹ́ẹ̀ mọ̀. Àfà won tó jé pé wọ́n tí ni bí ẹ̀meji ẹ̀mẹta àbẹ́mẹ́rin ni wọ́n máa ń mọ̀ pé. Ó dá wí pé, ikankan ṣe, arákùnrin yì ni ojú ló fi máa ń lo gíláàsì. Kì í ṣe pé bóyá mo rí ràn dáadáa àbí bóyá, mo ń wò ojú mi ń wò bẹ́lúbẹ́lú. Rárá, mo rí ràn dáadáa ṣùgbọ́n tí m bá bóòde nínú oòrùn, ojú a máa ń ro mí gan-an tó ṣe jé pé ó máa ń ni mí lára nígbà mi láti bó tà á nínú òòrùn ṣo ojú a máa ro mí. Fún ìdí èyí mo ṣá, ìgbà náà ni mo pa dà lọ ṣe àyẹ̀wò tí mo sì lọ fi ṣe ìfilélọ́, ìfilélọ́ ní, ilé ìwòsàn. Ọ̀hún tó wá jẹ́ kó yé mi ǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ojú mi pé màá máa lo, gíláàsì ni. Látì ọdún náà lọ́hùn, láti, ọdún méjì sẹ́yìn, gíláàsì ò tí wà já kúrò ní ojú mi. Ó ṣe je pé gbogbo gbà pátápátá òun ní gíláàsì máa wà lójú mi tó ṣe pé mo máa ń di dáadáa. Ibi tí mò ń lọ, àfi tí máa ń lọ sí balùwẹ̀ àbí ilé ìgbọ̀nsẹ̀ nìkan ni kò kí ń sí gíláàsì lójú mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, pàápàá jùlọ àwọn aláìbágbé àti àwọn ojúlùúmù àti àwọn tó sún mọ́n mi dáadáa ló fi máa ń fi mí ṣe yẹyẹ pé, olójú mẹ́rin, igba àwo, oríṣìíríṣìí èébú àti àwàdà kéré kéré ṣùgbọ́n torí tó bá je emi náà, ìhun tí ó jẹ́ kó ká mi lára ni pé tó bá jé emi náà, mo lè sọ bẹ́ẹ̀ jù sí ẹlòmíràn. Fún ìdí èyí mì jẹ́ kó ká mi lára torí àwọn àwàdà ni wọ́n ká gbogbo ẹ sí. Ṣùgbọ́n kí ẹ̀yàn tún dupé pé mo tètè já ju pé nkan tó ṣe mí i kí n tètè lọ sí ilé ìwòsàn ni. Ibẹ̀ ni mo ti sá, wọ́n sá ti padà fún mi ní, gíláàsì tí wọ́n ń pè ní photochromic glass. Mo mọ iyen gíláàsì yìí, ó dá lójú mi na tẹ́tẹ́tẹ́lẹ̀ torí ṣùgbọ́n mo kó tún, torí, torí ìgbà tí wọ́n fẹ́ fún mi mo sáré, mo sáré pé kí n má lò gíláàsì, pé kí wọ́n ṣe, kí wọ́n fún mi ní àbí bóyá bí òògùn àbí ohun tí mo lè máa fi sí ojú ṣùgbọ́n wọ́n, wọ́n fárígẹ́ dé lè pè à Gíláàsì ni màá máa lò pé kí n fi gbá, gíláàsì ni yóò dá, tí ó sì lè fi fún ojú mi ní àlàáfíà. Nísìnyí mo sì lè tí máa ti, gbogbo igbàkugbá tí màá ti wọ gíláàsì jáde ojú kì í ro mí mọ́. Bo sì rí nú.

Rárá, dído ojú kọ ìṣòro ní enú iṣẹ́. O pé oríṣiríṣi alákoko na, iṣẹ́ kan kọ́ ni mò ń ṣe. Ṣùgbọ́n ìṣi wo ìṣòro tí mo má pàdé lẹ́nu iṣẹ́ nípa iṣẹ́ aláàkọ́ tí mo gbajúmọ̀ jù lọ, ìyan iṣẹ́ software designing. Kò wọ́pọ̀ ní àwọn ìgbà kúgbà tí mo bá gba iṣẹ́ tí mò ń ṣi ṣẹ́ tí ẹ ìṣòro ò ní yọjú. Ìyẹn ti di ohun tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ìgbà kúgbà tí ìṣòro bá ti wá yọjú báyìí, nǹkan aláàkoko tí mo máa ń ṣe náà ni pé, mo máa ń sátọ àwọn tío jẹ pé wọ́n jẹ́ ọ̀gá sí mi tí màá ṣi bèrè àwọn ìbéèrè kankan. Ẹ̀wọ̀n ǹkan báyìí, ṣẹ́ tí ní irubṣòro báyìí rí, bó ni màá ṣe yanjú rẹ̀, bó ni màá ṣe kuròní inú ìṣòro tí a ń sọ̀rọ̀ ń pa e yìí. Ìgbàtí tí wọ́n bá fún mi ní ìdáhùn tí ó tẹ́ mi lọ́rùn, màá mú ìmọ̀ran wọn, màá mú òòlù, màá ṣiṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà nígbà mìí ni àwọn gangan fún rárá wọn ò kí ń rí, àwọn ènìyàn tí wọ́n bá bà sọ̀rọ̀ ni wò kí ń rí. Wọn ò kí ń ṣa bá n rí, ohun tí mo lè ṣe sí àwọn ìṣòro yìí nígbà mìíràn. Fún ìdí èyí, màá tẹ̀ sí orí ẹ̀rọ ayélujára, gbogbo àwọn, ibi tí mo bá mọ̀. E yá Google ni o, Instagram ni, anyone, gbogbo ibikíbi, tí mo bá mọ̀, màá sá tẹ̀ síbẹ̀ bé ẹ dákùn, táni otuti rí irú ìṣòro báyìí rí, láti fi wá anà tí màá gbà ṣe latí màá fi yanjú ìṣòro náà. Ní ọ̀pọ̀ ìgbà eléyi máa ń ṣiṣẹ́ dáadáa torí pé màá rí, ní ọ̀pọ̀ ìgbà, ní ọ̀pọ̀ ìgbà. Fún ìdí èyí, ọ̀nà kan tí mo ṣa bá máa ń gbà fi kojú ìṣòro nìyẹn. Iṣẹ́ mìíràn tí mo tún ń ṣe ni iṣẹ́, ọjà títà. Mo máa ń tẹ̀lé ọkọ̀ ìta ọjà. Àì mọye ìgbà ni a máa ń dojú kọ àwọ́n ìṣòro tó jẹ́ pé, tí a bá gbé ọjà kúrò ní ilé iṣẹ́, ein tí ilé iṣẹ́ máa ń, ein tí ilé iṣẹ́ máa ń re ti ní pé kí ẹ ta gbogbo ẹ̀tàn, tó bá fẹ́ yíwọ́ tí ọjà ò fẹ́ yá. Ohun tí mo ṣa bá máa ń ṣe náà ni pé mo máa ń wá àwọn ènìyàn lọ síbò mi. Ó ti ní ibi tí a máa ń rìn lọ ní gbogbo ìgbàkígbà tí a bá jáde kúrò ní ilé iṣẹ́. Fún ìdí èyí, tí a bá ti wá jáde tán, a ti kiri ọjà lọ sódò gbogbo ọ̀dọ̀ àwọn tí a mọ̀. Ṣùgbọ́n ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé ọjà sì tún pọ̀ tókù. Tí ó bá ti wá ṣẹlẹ̀ báyìí, màá gbìyànjú atí ó ti jáde, màá wá àwọn ènìyàn lọ káàkiri, káàkiri, káàkiri, káàkiri láti polówó ọjà fún wọn, láti pé bóyá kí wótu bá wa ra ọjà níbẹ̀. Àwọn ìṣòro mi tó tún máa tuń yọjú náà ni pé bóyá àwọn oníbàárà wọ́n fẹ́ wọ mọ́ wa lọ́wọ́, bóyá ọjà tata fún wa wọ́n ní ò dá àbí kò yá, àbí kan, àbí kan, àbí kan. Fún ìdí èyí, bó ti wá rí yẹ̀, ohun tí mo ṣa bá máa ń ṣe náà ni wípé, ohun tí mo ṣa bá máa ń ṣe náà ni wípé màá gbìyànjú atí ó ti bá wọ́n sọ̀rọ̀ pẹ̀lú owun irẹlẹ̀. Màá sì kọ́ wọn ní, ohun kan àbí méjì, ní ọ̀nà tí wọ́n lè gba, tí wọ́n lè mú lò láti fi ṣe ọ̀rọ̀ ajé titi tọrọ tí wọn náà. Bá ti ń sọ̀rọ̀ lọ, ọ̀nà tí mo ṣa bá máa ń gbà fi kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ nìyẹn.

Ó ti pẹ́ gán tí mo ti lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo báa mu ohun mímu. Ni gbogbo ìgbà tí akẹ́rẹ́ díẹ̀ ju báyìí lọ, ó máa ṣábà ń ṣẹlẹ̀ níbo, ní ọ̀pọ̀ ìgbà tó jẹ pé ìgbàkugbà tí a bá fẹ lọ ra ǹkan mímu, wọ́n má ń fi lọ́wọ́ wa pé ṣé a fẹ́. Even tí a bá bèrè gan, wọ́n má fi lọ wa. Ṣùgbọ́n nísìnyí kò fẹ́ẹ̀ sí rú ǹkan bẹ́ẹ̀ mọ́. Bá bèrè gan bá bèrè, pé mo ti lo ọ̀pá ìfámú́ra nísìnyí, ó ti pẹ́ dúró irú ìwe. Ọ̀pá ìfámú́ra tí mo ti lò gbẹ̀yìn nísìnyí ó ti pẹ́ gidigidi gan, tó ṣe pé èmi gàn o lè rántí mọ́ pé ìgbà báyìí ni mo lọ kányìn. Torí àwọn ohun mímu tí mo ṣábà má ń mú lẹ nu jọ mẹ́ta yìí náà ni bí àwọn ohun mímu carbonated drinks, tó sì jẹ́ wípé orí àwọn oni tí wọ́n má ń ta káàkiri lẹ́gbẹ̀ẹ́ titi nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní mọ ti sábà má ń rà. Èyí ló fa tó fí ṣe pé boyà mi kìí sábà rà bẹ́ẹ̀bẹ́ẹ̀, mi ò sábà ń rí lórí wọn. Kò dàbí ìgbà kan. Ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ rí nísìn, àwọn nǹkan tí èèyàn lè lò, àwọn ibi tí èèyàn tí lè rí lò ìsìn yìí teyán bá fẹ́ rí ọ̀pá ìfámú́ra ní ìsìn, bí tí èèyàn bá ra ǹkan lórí àwọn tí jẹ pé àwọn tó ń ṣe ohun mímu nǹkan tó ṣe pé wọ́n ń ṣe fúnra wọ́n ni, tí ó ṣì ṣe pé bi ẹni pé wọ́n lọ gbé láti bóyá bí ilé iṣẹ́ nlá kan. Bí àwọn tó ń ṣe kùnú, àwọn tó ń ṣe zobo àbí àwọn tó ń ṣe soya milk, àwọn nǹkan mẹ́tẹ́ẹ̀ta yìí yóò níra díẹ̀ kí èèyàn tó lè rí àwọn tí wọ́n ń ta àwọn nǹkan yìí tí pé èèyàn o wà ní rí ọ̀pá ẹ ìfámú́ra ní ìgbà tí èèyàn bá ra lọ́wọ́ wọn láti tí wọn fi lò láti fi mú àwọn nǹkan yìí nìkan tí ẹ yan ba fẹ́ lò wọ́n. Mo dẹ̀ ti, mo sì ti ra àwọn nǹkan yìí nísìnyí ó ti pẹ́ gan ti mo–áti máa lo bíi ọdún mẹ́ta báyìí. Ṣùgbọ́n t’èèyàn bá fẹ́ ra, ẹ̀, t’èèyàn bá fẹ́ ra bí àwọn ohun mímu tó jẹ́ pé àwọn ilé iṣẹ́ nlá ló ṣe káàkiri àwọn ṣọ́ọ̀bù kéékèèké tí wọ́n ti ń tá wọ́n, yóò nira díẹ̀ kí èèyàn tó lè rí, àh, ọ̀pá ìfámú́ra gbà ní ọwọ́ wọn lórí pé èèyàn fẹ́ rà àbí èèyàn fẹ́ lò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àwọn oní mímọ̀ dẹ̀ ti má ń sọ, ó dára kí èèyàn máa lo gan, paapa jú lọ t’èèyàn bá ń lọ ra àwọn nǹkan mímu tó wà nínú agolo. Kò da kí èèyàn máa gbẹ́nu sí agolo rárá rárá. Wọ́n ṣàlàyé àwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ pé àwọn aburú kọ̀ọ̀kan tí èèyàn lè pàde láti ara pé èèyàn ń mu, ah, ohun mímu láti inú agolo. Ṣùgbọ́n kí Ọlọrun máa sọ́wa, máà túbọ̀, bọ́yá èmi gangan fúnra lára mi, màá rà pamọ́ nísìnyí tí màá máa lo ọ̀pá ìfámú́ra nígbàkugbà tí n bá fẹ́ mú nǹkan.